Ṣé o mọ bí a ti ń se oúnjẹ? Mo mọ bí a ti máa ń se oúnjẹ. Tí a bá fẹ́ se oúnjẹ, a máa gomi léná. Tí a bá ti gbomi léná, tó bá ti hó, a máa da èròjà nǹkan tí a fẹ́ sè sí inú omi. A máa jẹ́ kí omi yẹn hó àti oúnjẹ títí tó máa fi jiná.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Tí mo bá nílò nǹkan tí mi ò dé rí ibi tí mo lè rà ní àwùjọ mi, mo máa wo lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa, mo máa lọ sí orí wẹ́ẹ̀bụ sáìtì ibi tí mo ti lọ rà láti rà.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi, ó, ó kún fún eré sísá àti bọ́ọ̀lù gbígbá. Mo máa ń sá eré ní ìrọ̀lẹ́ tí n bá dé láti ibi iṣẹ́, mo dùn máa ń gbá bọ́ọ̀lù ní ọjọ́, ọjọ́ àbámẹ́ta ní ọ̀sẹ̀ẹ̀ ọ̀sẹ̀

Ṣé orí máa ń fọ ọ? Bẹ́ẹ̀ni, orí máa ń fọ mi. Ti mbá se Tí mo bá ń ṣe àárẹ̀ àbí tí bá ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ tó ju agbára mi lọ, orí máa ń fọ́ mi, ṣùgbọ́n tí mbá ti sinmi, àbí tí bá ti lo òògùn, orí fífọ́ ohun náà máa lọ.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Ohun tí mo máa ń ṣe nígbà tí òjò bá rọ̀ ni kí n ṣeré nínú òjò tàbí kí n gbá bọ́ọ̀lù nínú òjò. Àti kékeré ni mo ti máa ń ṣeré nínú òjò tàbí kí n gbá bọ́ọ̀lù nínú òjò. Mo fẹ́ràn láti máa ṣeré nínú òjò torí ó máa ń mú mi lára dá.

Ìgbà mélòó sí, ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ìrìn-àjò mi sí ibi iṣẹ́ ó máa ń gbà sí, um, sí ọgọ́ta ìṣẹ́jú tàbí wákàtí kan ni ní, ní ojoojúmọ́.

Ṣé etí rẹ dára? Bẹ́ẹ̀ni, etí mi dára, mo dè máa ń fi gbọ́ ọ̀rọ̀ dáadáa. Ó máa ń ṣe àmójútó etí mi pẹ̀lú kí ń máa nu etí mi ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Mo máa ń fi igi ìnu etí nu etí mi ní ọ̀sọ̀ọ̀sẹ̀ láti fi yọ ìdọ̀tí kúrò nínú etí mi.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

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni ọdún iléyá. Tí ní ọdún iléyá, a máa ń pa ẹran tàbí kápa màlúù. Àwa mọ̀lẹ́bí adẹ́ ma, a máa wá láti ibikíbi ta bá wà, a máa wá ṣe àjọ̀dún ọdún iléyá.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni àwọn ìgbà tí mo máa ń bá àwọn ọ̀rẹ́ mi ìgbà kékeré mi ṣeré, àwọn irú eré ta a máa ń ṣe. Mo dè má, mo dè máa ń ronú wípé ibo làwọn ọ̀rẹ́ mi ìgbà kékeré wà níìsín.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ, kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí, mi sínú à, àpò ṣòkòtò mi tàbí kí n fi sínú àpò tí mo máa ń pọ̀n sẹ́yìn. Mo máa ń mú kọ́kọ́rọ́ mi lọ sí ibikíbi tí mo máa ń lọ. Mi ì dẹ̀ kí n fún ẹnikẹ́ni ní kọ́kọ́rọ́ mi.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni àsìkò ẹ̀rùn. Mo fẹ́ràn àsìkò ẹ̀rùn jù nítorí pé mo, mo fẹ́ràn láti máa wo tí oòrùn bá ń tó bá ń jáde síta l'òwúrò àti ìgbà tí oòrùn bá ń tó bá ń wọ̀ nírọ̀lẹ́

Ohun mímu tí mo fẹ́ràn jù ni yoghurt. Mo fẹ́ràn yoghurt torí ó jẹ́ ohun mímu tó ṣẹ́yọ wá láti milk, láti ọmú ọmú màlúù. Mo fẹ́ràn yoghurt nítorí wípé ó dùn gan, ó dẹ̀ máa ń múnu mí dun tí ń bá mú.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Ti mo bá wà nínú ìlà, mo máa ń ṣe àkíyèsí sí ìgbà tí mi ò bá ní máa ṣiṣẹ́. Àwọn ìgbà tí mi ò bá ní máa ṣiṣẹ́, mo máa ń lo àkókò yẹn fi ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe.

Kọ́kọ́ ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ewé? Kọ́kọ́ ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ewé ni ji-ẹ̀kọ́ geography. Mo fẹ́ràn ẹ̀kọ́ geography nítorí pé ó jẹ́ kí n mọ bí àgbáyé ṣe rí àti irú àwọn ìlú tó wà nínú àgbáyé, àti ibi tí wọ́n wà àbí tí bí ojú ọjọ́ wọn ṣe rí ní ibẹ̀.